Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn láti máa tẹ́tí gbọ́ àwọn àlọ́ apanilẹ́rìn nítorí eléyìí yóò máa jẹ́ kí inú ènìyàn dùn lọ́pọ̀lọpọ̀, á sì máa jẹ́ kí ènìyàn kò rántí ìgbà èwe àti àwọn àlọ́ àpamọ̀ àti àlọ́ àpagbè èyí tí àwọn bàbá wa máa ń sọ fún wa ní ìgbà tí a sì wà ní èwe.

Ìrọ̀rí dára nígbà mìíràn láti máa lò, bẹ́ẹ̀ ni nígbà mìíràn kò dára fún àwọn ẹlòmíràn. Èmi gẹ́gẹ́ bí ẹni kan n kò n ṣe ẹni tó fẹ́ràn láti máa lo ìrọ̀rí, nítorí pé nígbà tí mo bá lo ìrọ̀rí, a máa mú kí ọrùn kí ó dùn mi èyí tí ò ní sì jẹ́ kí ara mi ó le balẹ̀ ní ìgbà gbogbo. Nítorí náà n kò kí n lo ìrọ̀rí láti máa sùn.

Bó tilẹ̀ jẹ́ wípé àti máa lọ sí etíkun jẹ́ ohun tí mo fẹ́ràn lọ́pọ̀lọpọ̀ gẹ́gẹ́ bí ọmọdé, ṣùgbọ́n níwọ̀ eyì tí mo ti dàgbà yìí, n kò tíì lọ sí etíkun láti ìgbà àgbà mi wá. Ìgbà tí mo ṣì wà léwe pẹ̀lú àwọn mọ̀lẹ́bí mi, òun la máa ń lọ sí etíkun ní àsìkò Kérésì ati ní àsìkọ̀ ayẹyẹ àjíǹde Kristi, òun la máa ń lọ sí etíkun, ṣùgbọ́n èyí kò rí bẹ́ẹ̀ mọ́ ní ìgbà tí mo ti dàgbà.